Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ iṣẹ́ kan tí èyí mo ṣe nígbà ẹni. Ilé tí kò yọ owó rárá tó tí wọ́n fún mi ní owó kankan nínú rẹ̀. Mo rán tí ọjọ́ náà lọ́hun. Ó ní iṣẹ́ kan tí mo bá, eh, arákùnrin kan ṣe. Mo ṣe wàhálà. Ẹ̀mi gan-an náà wó ṣi, ṣùgbọ́n mi ò rí owó kankan gbà. Láti ọ̀dọ̀ ọ̀gá mi náà lọ́jọ́ náà lọ́un. Iṣẹ́ náà jẹ́ iṣẹ́ kan tí ó tún, ó tún tì mí síwájú díẹ̀ lọ́pọ̀ ọgbà. Torí ìgbà tí mo parí iṣẹ́ náà tán, àwọn èèyàn tó dọ́ga mi mọ̀ tán rí iṣẹ́ náà. Ah! Níbo lọ ti ṣe, níbo lọ dà mí. Ìkan lára ọmọ-ìṣẹ́ mi ló bá mi ṣe, kò sí gbó owó. Lọ́jọ́ náà, so mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rìí dáadáa. Tí ọ Iṣẹ́ ọ̀fẹ́ dá, iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ iṣẹ́ tó èèyàn máa ń ṣe. Wọn ò ní fún èèyàn ní nkán nbe. Wọn kò máa fún ẹ ò ṣe káàbọ̀. Ọmọ ọ̀dọ̀ rẹre ni iṣẹ́ náà. Ṣùgbọ́n iṣẹ́ ọ̀fẹ́ tún jẹ́ iṣẹ́ kan tí ó, ó dára púpọ̀ nígbà mìíràn. Torí Yorùbá ní, eh, owó kọ́ ni gbogbo nǹkan kọ́ lo owó. Ìgbà míì wà, èèyàn ó nídi, wà á nílò láti ṣiṣẹ́ láìsí pe wọ́n ó fún ẹ ní owó. Ó sì máa múri yá. Ẹni tí mo bá s'iṣẹ́ náà lọ́hun títí dòní tó bá rí mi ní gbogbo gbà míì wà wá ṣe ọ̀fẹ́, wọ́n á san, wọ́n á fún, wọ́n á ṣàdúrà fún mi. Àdúrà sì ń gbá mi. Àlùbáríkà. Ojo wo lọ. Bẹ́ẹ̀ ni, hm, màmá àgbà ló fi ìyẹn kọ́ mi. Màmá àgbà sọ fún mi lọ́jọ́ kan pé, "Ọmọ mi, gbogbo nǹkan kọ́ lo owó. Gbogbo nǹkan kọ́ lo owó. Oó ò ṣì ṣe ń gbá mi tí ó jẹ́ iṣẹ́ ọ̀fẹ́. Tí ó wọ Bẹ́ẹ̀ ni to emi naa, mo fẹ́ràn. Mo máa ń ṣe ọ̀fẹ́ lẹ́ẹ̀kan kan. Mo ṣe é ri dáadáa. Mo ṣe é kan ọjọ́ igbà kan mo ṣe ó. Ó kọjá oṣù kan, oṣù méjì tí mo fi ń ṣe iṣẹ́ ọ̀fẹ́, tí iṣẹ́ tí ò lo owó lórí. Ọjọ́ náà lọ́hun. A ṣiṣẹ́, iṣẹ́, iṣẹ́, iṣẹ́. Ṣùgbọ́n wọ́n máa ń fún wa lóúnjẹ. Wọ́n lè fún wa lóúnjẹ, wọ́n lè fún wa lómi nínú. Ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn, iṣẹ́ ọ̀fẹ́ nìí. Torí kò yọ owó. Kò yọ pé ẹ lọlé lálẹ́, kò ní yọ pé ẹ gbà owó iṣẹ́ yín rè. Iṣẹ́ ọ̀fẹ́ nìyẹn. Ọ̀nà pọ̀ tí wọ́n ti lè gbà iṣẹ́ ọ̀fẹ́. Ni ayé ìgbà kan, a máa ń pa àwọn iṣẹ́ kan ní iṣẹ́ aró. Ó wà lára iṣẹ́ ọ̀fẹ́. Iṣẹ́ ọ̀fẹ́ náà ni wọ́n bá mi ṣe. Tó bá di gbà, tó bá di ìgbà ti ẹ náà, o ò gbọdọ̀, o ò ní gbọ.

Báwo ni o ṣe máa ń ṣe ìtọ́jú ara rẹ? Hmm, mo máa ń ṣe ìtọ́jú ara mi ní ọ̀nà to pọ̀. Oríṣiríṣi ọ̀nà lo lè gbà, mo lè gbà tọ́jú ara mi. Eh, tí mo bá ní lára pé ó dà ẹ pé ara mi fẹ́ ṣe bákan. Hmm, mo fẹ́ràn láti tọ́jú ara mi nípa ohun sísun. Ìtọ́jú ara kan na o jùyen náà lọ. Màá sùn, màá fá ara mi nísinmí, màá sùn fá, tí mo bá wá jí, tó bá wá se bi ara mi bá ṣe rí bákan. Hmm, mo lè wá lè gba lé, mo lè pe dókítà mi, eleyii ta a máa ń pè é ní family doctors. Màá pè dókítà ilé de, a tọ̀. Dókítà Akin làgbájá làgbájá, ara mi ń ṣe bákan, jọ wá wù mí lé kó lè sọrú òògùn tí ń lò fún mi. Tí dókítà náà bá sì dé, ẹ́, a tọ̀. Ǹkan báyìí ló ń ṣe, ǹkan báyìí lẹ ń máa lò, ǹkan báyìí lẹ nílò. Nípa'sẹ̀ báyìí, mo mo ń setọ̀ju ara mi báun. Mo mo ń setọ́jú ara mi nípa lílọ ilé ìwòsàn àbí pé dókítà wá, wá sílé kó wá tọ́jú mi. Ìgbà mìíràn dókítà ò ní a tọ̀. Arákùnrin Taye, wà wà nílé, ẹ́, kan nílò láti sùn fún k'ara yín lè balẹ̀. Ara itọ́jú ara kan náà ní yẹ̀n, ẹ́ f'ara yín balẹ̀ kí ẹ sùn, kí ẹ má gbé nǹkankan lọ́kàn. Ǹjẹ́ ó dà tí ó fún mi lá tọ̀. Igbá mi sí ni wọ̀n le sope à, a fúnyin lómi ò, àbí kí ẹ gba, kí ẹ nísinmí, kẹ sùn sílé. Toloyinbo ń pè é ní bed rest. Ẹ sùn sílé. Tí a bá sùn sílé, a tọ́jú ara wa. Tó bá sì di pé oúnjẹ náà ni, oúnjẹ gidi lọ́re àwọ̀. Hmm, mo máa ń tọ́jú ara mi nípa oúnjẹ náà. Jíjẹ oúnjẹ gidi, mu omi gidi, mú rírìn gidi àti tí wà lála fia. Tán Tolúni ń pè é ní special, special hygiene. Kíkí special hygiene lọ síta ṣeré pẹ̀lú mọ̀lẹ́bí. Ìtọ́jú ara kan náà nǹkan. Lọ f'ọ́lúdẹ̀, hmm, nílu òkeèrè, lọ f'ọ́lúdẹ̀, sùn dáadáa, jí lála, láyo atàlàfia. O ṣe ohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì, hmm, ìtọ́jú ara náà nìyẹn. Mo rántí ọjọ́ kan lọ́hùn tó fẹ́ ṣe díẹ̀, wọ́n ní a gbọdọ̀ tọ́jú ara wa. A máa fi, a lọ sí, eh, wọ́n ní kí ẹ lọ sí orílẹ̀-èdè Faransé, pé kí n lọ f'aramobẹ́ dáadáa. Wọ́n juwé ibikan fún mi nígbà náà. Wọ́n ní kí n lọ sí orílẹ̀-èdè Faransé, pé kí n lọ sinmi síbẹ̀ dáadáa. Ibẹ̀ mo ti tọ́jú ara mi dáadáa. Níbẹ̀ ni mo lọ, eh, ìtọ́jú tí mo gbà ń bẹun m pò fa. Wọ́n ṣe blood relaxer fún mi. Ìtọ́jú ara, mo sá lọ sígbà mo lọ sáwo. A sá dùpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ara balẹ̀. Ara, ọ̀nà ta máa ń fi n gbà tọ́jú ara wa nù. A jẹ oúnjẹ gidi lọ sí ilé ìwòsàn. Ẹ̀jọ̀ dókítà, ẹ bá mi wẹ̀dọ̀ fòóró so ń ṣiṣẹ́ dáadáa. Bó lo mi ara mi àtẹ̀je ara mi. So tan ba ní ǹkan, bàbá ẹ nílò láti sùn fọjọ́ kan, ọjọ́ méjì. Ìgbà náà lọ́hùn, eh, a wà sinmi sílé. Ọ̀nà tí mo máa ń gbà tọ́jú ara mi nù. Mo máa ṣe eré pẹ̀lú ẹbí, màá fọkàn mi nísinmi. Mi ò ní kó ǹkan lọ́kàn, mi ò ní kó ǹkan léyà. Hmm, ìtọ́jú ara nù. Ẹ jẹ oúnjẹ gidi, jẹ oúnjẹ gidi, jẹ oúnjẹ lásìkò. Ìyátọ́ wa ń'nu kí ẹeyan jẹ oúnjẹ gidi àti kó jẹ oúnjẹ àsìkò. Eh, mo fẹ́ràn láti jẹ oúnjẹ gidi àti jẹ oúnjẹ àsìkò torí mo mọ̀ pé mo ní ìgbágbo pé ara ọ̀nà tí ẹeyan le fi gbà tọ́jú ara rẹ̀ tó fi mọ̀ pé o wà ní àlàáfíà àti ìtọ́jú tó péye nù. Hmm, ara ọ̀nà tó wà nù. Jẹ oúnjẹ gidi, sùn lásun, lásìkò torí ìyàtó wà láàárín kí ẹeyan sùn àti kí ẹeyan sùn lásìkò. Eh, jẹ́ ká fò báyìí. Ìwọ tó jẹ pé aago mẹ́sàn án, aago bí i aago méjìla óru ò bá lù, o ò ní sùn, o ò sùn'run àsìkò. Òrun àsìkò bẹ́ẹ̀re láti bí i ru bí i aago mẹ́sàn án alẹ́, sùn lásìkò, jí lásìkò, hmm, ọn lásìkò tó dá. Ìtọ́jú ara kan na ó jùyi náà lọ. Orun gidi, eh, ìfọkàn balẹ̀. Mọ́ gbé ǹkan tí ó bá yẹ kó gbé láyà, mọ́ gbé ẹ laya. Bémi se mo tọ́jú ara temi, mo fẹ́ràn láti tọ́jú ara mi, láti fún ara mi nísinmí, láti fún ọkàn àti ara mi nísinmí. Ìtọ́jú ara kan naa ó jùyen naa lọ. Ìtọ́jú ara dà. Ẹ̀mí, ara tí ẹyan bá sì tọ́jú lèẹyan máa rì ló dáadáa. Tí ènìyàn o bá tọ́jú ara kò ní r'árá ń lò. Ǹjẹ́ ó dàbí mọ́tò ni, o ò tọ́jú mọ́tò, olò o lò, hmm, bó ló se fẹ́ lò ó kò ṣe ṣe. Iwo tó bá ní mọ́tò, o f'ẹ́po gidi sí i, o fi, eh, ọ́ìlì gidi sí i, o sáfìsì ẹ, o gbe lọ sílé mẹkáníìkì àwọn tó ń ye mọ́tò, wọ́n bẹ̀ ẹ yewó, ohun ló da fára náà. Ara need, ara need, eh, what? Toloyinbo ń pè é ní daily exercise. Eré, eré ìdárayá lóorekoore rìnlọ́borinlọ̀, rin lọ láàárín sáré ọ̀sán sáré alẹ́. A tí egun bá tó, a òún tọ́jú ara náà ni. O tọ́jú ara rẹ nípa oúnjẹ gidi. Tọ́jú, mo máa ń tọ́jú ara mi nípa oúnjẹ gidi. Mo máa ń tọ́jú ara mi nípa eré ìdárayá lóore, ọ̀kún tó lọ́kunkundun. Mo sì máa ń tọ́jú ara mi nípa, eh, wà pẹ̀lú mọ̀lẹ́bí, eh, fi ara balẹ̀, fi ara ṣeré ní gbogbo ọ̀nà lọ̀nakona. Ìtọ́jú ara dà. Ọ̀nà tí mo máa ń gbà tọ́jú ara mi pọ̀, mo sì fẹ́ràn láti máa tọ́jú ara mi.